Mo fẹ́ràn láti máa lo ẹ̀ṣọ́ gan ni lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ràn ẹ̀ṣọ́ tó dàbí aláwọ wúrà, tó fara pẹ́ wúrà gan ni àti tó ní fàdákà náà. Mo fẹ́ràn tó ní fàdákà náà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó ní wúrà ni mo fẹ́ràn jù lọ. Nítorí ohun pàtàkì nípa ẹ̀ṣọ́ ni pé ní pàtàkì jùlọ tí èèyàn bá ra wúrà gidi olówó iyebíye, ó ṣe é tọ́jú sílé lọ́jọ́ iwájú tí èèyàn bá nílò owó, eeyan ó sì gbé. Ó lè ta ní ìlọ́po owó méjì kó dà nígbà mí, ó lè ta tó ìlọ́po mẹ́ta ìye owó tó rà tẹ́lẹ̀ ri tí èèyàn ó sì ri ere lórí rẹ̀ láti fi ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe. Nítorí náà yàtọ̀ fún pépé yàtọ̀ fún pé lílo ẹ̀ṣọ́ ṣára àbí sọ́rùn, ó dára púpọ̀ kí èèyàn máa rà á sílé láti fi de owó mọ́lẹ̀. Mo sì ní ìgbàgbọ́ pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe láyé òde òní nìyẹn. Rira ẹ̀ṣọ́ sílé ó daa gidi gan ni yàtọ̀ sí ìyẹn, ẹ̀ṣọ́ a máa mú ni rẹwà, a máa gbé ìmúra ẹni lárugẹ kódà kí èèyàn wọ aṣọ́ kówo rẹ má won kó má j'àsọ olówó iyebíye. Tó bá lè lo ẹ̀ṣọ́ gidi si, yálà ẹ̀ṣọ́ olówó iyebíye àb'olowó kékeré yóò jẹ́ kí ìmúra náà kó tún yọ dáadáa kó rẹwà síi kó dùn ún wò ẹni náà ó sì rẹwà gidi gan ni. Nítorí náà mo fẹ́ràn láti máa lo ẹ̀ṣọ́ nígbàkúgbà yálà olówó ńlá àti olówó kékeré, gbogbo ẹ ni emi nífẹ̀ẹ́ láti máa lo.